Àṣà iyẹn, eleyi tí àwọn olóyìnbo pé ní culture. So gẹ́gẹ́ bí àwọn olóyìnbo ṣe máa ń, wọn sọ pé kí ni àṣà jẹ́ total way of life. Ìyẹ́ni pé iwùwà sí àwọn èèyàn, báwo ni àwọn èèyàn ṣe ń ṣe, báwo ni ì ṣe sí ìlú wọn, báwo ni wọ́n ṣe ń jẹ, báwo ni wọ́n ṣe ń mu, aṣọ tí wọ́n ń wọ̀, báwo ni wọ́n ṣe ń wọ̀, báwo ni wọ́n ṣe ń ṣe ètò ìgbésí ayé wọn, àwọn bàtà tí wọ́n máa ń wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irun ṣíṣe náà lára àwọn ǹkan tí àṣà tó ṣe ń gbé kíni, ó ti, ó ti wà pẹ̀lú àwọn èèyàn. Páa pà jùlọ, àṣà ní àṣà ìlú kan ó yàtọ̀ sí ìlú ibò míràn. Gẹ́gẹ́ bí, fún bí àpẹẹrẹ ní sì ilẹ̀ Yorùbá ní sì, irú aṣọ tí a máa, tí àwa máa ń wọ̀ ní ilẹ̀ Yorùbá ní bi bàyíì, so àwọn ọkùnrin wọn máa ń wọ bùbá àti ṣòkòtò. Àwọn tí a bá dé ìlú bòmíì, so gẹ́gẹ́ bí ta bá lọ síbí irú àwọn ìlú òyìnbó, a rí pé kí ni kí àwọn máa ń wọ shirt and trouser. Taa bá dé ilẹ̀. Lárúbáwá, kí ni àwọn máa ń wọ̀, àwọn máa ń wọ jalábíyà. So àṣà ni ó jẹ́ ǹkan tó já sí bíi kí ni ó yàtọ̀ láti ìlú kan sí ibò míràn. Ó ti ye yin ba yẹ̀n to ri e na se sọ pé kínu, eh, ǹkan tí wa ní bi bàyíì, èèwọ̀ ló máa jẹ́ ní bí bòmíì. And lára àwọn ǹkan tó máa ń fàá tó fi lè já sí pé kí ni àwọn èèyàn ó máa ń nira fún wọn láti lè yí àṣà padà. Òun náà ní pé kí ni ǹkan yẹn, ǹkan tí a bí mọ́ra wa ni, àbí kó yé bá yẹn. Ǹkan tó ṣe ń pé kí ni ó ti wà nínú ẹ̀jẹ̀ wa ni. So à tí wá gba padà yẹn, ó máa ń jẹ́ ǹkan tí ó nira, àbí kó yé bá yẹn. So ó jẹ́ ǹkan tó já sí pe kí ni ó ti wà nínú ẹ̀jẹ̀ wa. So à tí wá sọ pé ká yọ kúrò àbí ká separate ẹ̀ yẹn, ó máa ń jẹ́ ǹkan tó já sí pe kí ni ó máa ń nira lọ́pọ̀lọpọ̀ ìgbà, ó máa ń nira lọ́pọ̀lọpo ìgbà. A tí ń pe kí ni àṣà ni ó máa ń jẹ́ kí kí ni o. Ó máa ń jẹ́ kí, eh, báwo mo ṣe lè sọ̀ nà o. Ó máa ń jẹ́ kí, eh, ó máa mú, eh, kí ni mi ò lè sọ̀nà o. Ó máa mú beauty wá, hm, ká sọ bẹ́ẹ̀, ó máa mú beauty wá. Torí ẹ, tí èèyàn bá wọ aṣọ ọmọ Yorùbá, tí ọmọ Yorùbá bá múra tán, tí ó bá wá gẹ́ fìlà, ẹ̀ ó mọ̀ pé, ah, ọmọ ló dára tó yìí, àbí kó yé bá yẹn. So àṣà ni látara wi pé kí ni o. Ó ti ní àwọn ètò kan, àwọn ìlànà kan, eléyìí tó já sí pé kí ni wọ́n ti là ká lè fún wa. Kí la wọ́n kọ́ nínú láti ṣe náà ní pé kí ni o, ká study rẹ̀, ká kọ́ nípa rẹ̀, ká mọ̀ bí wọ́n ti ṣe ń lo o, ká mọ̀ bí wọ́n ti ṣe ń wọ̀ ọ́, ká dè mọ̀ àsìkò àti àwọn ǹkan tí kí ni ohun tó máa ń túmọ̀ sí. Fún bí àpẹẹrẹ, àṣà tí wá nílẹ̀ Yorùbá ń bí báyìí, kò yẹ bá ìwọ náà ní pé kí ni o. Kí èèyàn fi ọwọ́ ọ̀tún jẹun, kí èèyàn fi kí ni o, kí èèyàn fi ọwọ́ ọ̀tún jẹun. Eléyìí ni lára àwọn ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ni pé kí ni o. Ọwọ́ ọ̀tún, wọn la máa ń fi ṣà àwọn ǹkan tó da. Tí èèyàn, ẹni tí ó bá ń fi ọwọ́ òsì jẹun, so irú ọwọ́ tó fi, ọwọ́ òsì tó fi ń jẹun yẹn náà, òun náà ló máa ti bó abẹ́ nígbà tó bá ṣe ìgbọ̀nsẹ̀. Eléyìí dẹ̀ ni àṣà kọ́ fún wa pé ká má ṣe irú kan báyìí, àbí kó yé bá yẹn. Taa bá fẹ́ mu omi, wọ́n ní pé ki ni o, kí a fi ọwọ́ ọ̀tún náà ká fi mu omi. So lára àwọn ilé ẹ̀kọ́ tó já sí pé kí ni o. Taa awa náà bá gbé làakaye wa, ta ba gbè kàle a rí pé àǹfààní wà nínú pé kí ni o, kí a tẹ̀lé àṣà. Àǹfààní dẹ̀ wà nínú pé kí ni o, ká kọ́ nípa rẹ̀, ká dè mọ̀ nípa rẹ̀, àbí kó yé bá yẹn. So lára àwọn ǹkan tó máa ń fàá táwọn èèyàn tí wọn kì í máa ń fi fẹ́ yípadà ní pèsè mọ̀. Ǹkan tí èèyàn bá bá lọ́wọ́ àwọn, àwọn grand grandfather èèyàn àti gbá padà, or àti láti wá ni pé ká wá yípadà, ó máa ń jẹ́ ǹkan tó máa ń nira. Gẹ́gẹ́ bí ìmọ̀, gẹ́gẹ́ bí òye tèmi, àbí kó yé bá yẹn. So mo nífẹ̀ẹ́ sí ìbéèrè eleyi na dáadáa.

Torí ìbéèrè na nipe, ojo melo ni mo fi n sinmi lododun. So àkọ́kọ́ náà ní pé ní ẹ̀fọ́ sí wẹ́wẹ́. Or ká sọ pé, "Ẹ̀ẹ́ ká pín sí wẹ́wẹ́." Òun náà ní pé, "Gẹ́gẹ́ bá ṣe mọ̀ nínú pé láàárín ọ̀sẹ̀ àní ọjọ́ méje. Ìyẹn ni kínni o. Ẹ́ẹ́ àìkú, ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ, ẹtì, àbámẹ́ta. So nínú ọjọ́ méje yẹn, méjì ń bẹ àti yàsọ́tọ. Ìyẹn ni pé kínní. Méjì ń bẹ àwọn ìjọba tí yàsọ́tọ pé kínní ọjọ́ ìsinmi ni wọ́n. Ó mí pé a fi Saturday àti Sunday a fi sinmi. Then àwọn ọjọ́ míì náà wa tó já sí pe kínní. Ó máa ń jẹ́ bíi public holiday. Àwọn ọjọ́ tó já sí kínní, ìjọba wọ́n ti se nipe kínní. Wọ́n ti dá wọn yàtọ̀ sí pe kínní ọjọ́ báyìí. Break ni yóò máa jẹ́ fún àwọn òṣìṣẹ́ fún bí àpẹẹrẹ ọjọ́ ọdún iléyá fún àwọn Mùsùlùmí àbí ọjọ́ elééti ọba, ọjọ́ ìtúnnu àwẹ̀ àbí kó yé bá yẹn fún àwọn Mùsùlùmí. So iru àwọn ọjọ́ bayi, ọjọ́ ìsinmi náà ni lẹ́nu iṣẹ́. Àbí ká sọ pé ọjọ́ bí i, ẹ́ẹ́ bóyá bí i Democracy Day. Ọjọ́ ta fi ń ṣe ayẹyẹ pé ẹ́ẹ́ ìjọba ara wa. Àbí ká sọ pé October, October first yẹn ni pé kínníhun ọjọ́ òmìnira. So iru àwọn ọjọ́ báyìí ó wá pọ̀ bẹ́ẹ̀ eléyi tó já sí pe kínní oo. A máa ń gbà láti báa le fi sinmi. So tí n bá ká lọ ní ẹni èjì, so láàárín ọ̀sẹ̀ ọjọ́ méjì báyìí. Gẹ́gẹ́ bá de ṣe mọ̀ pé a ní ọ̀sẹ̀ mẹ́rin nínú oṣù kan. So táa bá yọ ọjọ́ méjì nínú ọ̀sẹ̀ kan ó jẹ́ méjì. Then táa bá times e by eight, táa bá times e by four. Ó mí pé ọjọ́ mẹ́jọ la máa fi sinmi báyìí nínú oṣù kan. So táa bá wa ọjọ́ mẹ́jọ yẹn, táa bá wa multiply e by twelve. Ìgbà tó jẹ́ pé oṣù méjìlá náà ló wà nínú kínni o nínú ọdún kan. So táa bá multiply twelve, táa bá multiply eight, ìyẹn àwọn ọjọ́ méjì yẹn pẹ̀lú táa má, ọjọ́ méjì táa máa fi sinmi lọ́ máa wa lárín ọ̀sẹ̀ kan ẹ́ lọ́nà mẹ́rin tó já sí pe kínní oo ọjọ́, ẹ́ẹ́ ọ̀sẹ̀ mẹ́rin. Àbí ká sọ pé October, October first iyẹn ni pé kínni o, ọjọ́ òmìnira. So iru àwọn ọjọ́ báyìí ó wá pọ̀ bẹ́ẹ̀ eléyi tó já si pe kínní oo, a máa ń gbà láti báa le fi sinmi. So tí n bá ká lọ ní ẹni èjì, ó mí báyen, ẹ̀hẹn so ọjọ́ mẹ́jọ times twelve months. Ó mí pé ninety six days. Ka ti e wá sọ pé kò bá sì àwọn ọjo public holiday yẹn. Ó mí pé ninety six days ti wà n lẹ́ẹ́. Eleyi ti ryan máa fi sinmi. Ra ba sọ pé hundred days bayen ni ẹyan máa fi sinmi báyen àbí. Ẹ́ẹ́ twelve times eight, ninety six days. Then nínú àwọn ọjọ́ mí wà eleyi tó já sí oe kínní ìjọba maà tun ya wọ́n sọ́tọ̀ pé oyá e sinmi nkankan báyen àbí kó yé báyẹn. So ká ti e sọ pe àwọn yẹn. Àwọn yẹn kò ju boya bi twenty days lọ. So o mí pé plus or minus a sì máa rí bí i one hundred and fifteen days. Ìyẹn ni pé kínní oo, ọgọ́rùn ún ó lé, ẹ́ẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ó lé ni ọgọ́rùn ún. Mẹ́ẹ̀ẹ́dógún ó lé ni ọgọ́rùn ún. Ó wi mí pé a máa máa rí kí í ni one hundred and fifteen days tí èèyàn máa fi ṣe ìsinmi láàárín ọdún kan. Àmọ́ láàárín oṣù kan ọjọ́ mẹ́jọ báyen. Ọjọ́ mẹ́jọ láàárín oṣù kan. Àmọ́ láàárín ọdún kan so a máa máa rí bí i ẹ́ẹ́ one hundred and fifteen days. So ó kéré tán náà ni yen tí èèyàn máa fi sinmi nínú ọdún kan. So kò jẹ́ bo se jẹ́.

Nnkàn tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró dè nǹkan, ìyẹn ni pé nígbà tí mo bá ń retí nǹkan. So éleyìí ni ó lè pín sí ọ̀nà oríṣiríṣi, ó lè pín sí ọ̀nà oríṣiríṣi. Irú nǹkan wo ni mo ń dúró dè? Ok, ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ éleyi wá. Fún bi àpẹẹrẹ, a lọ́ se ìdánwò nígbà ti mo wà ni university. A máa ń ṣe ìdánwò, ìyẹn ìdánwò boya bí aṣekagba àwọn semester yẹn láti lè jẹ́ pé kóníkáàlukú mọ performance ẹ̀. Irú ìdánwò yẹn ta bá ti ṣe tán, ẹsẹ kẹsẹ̀ náà kọ ni kíni máa ń-- ẹsẹ kẹsọ-- ẹsẹ kẹsẹ̀ náà kọ ni kíni máa ń jáde o èsì ìdánwò, ìyẹn result. So ó mean pé a need láti ṣẹ̀ṣẹ̀ dúró ká mọ nǹkan tí èsì náà máa bá jáde. A dẹ̀ a máa ní, a máa nílò láti dúró, ìyẹn ni pé kíni káà se sùúrù títítítí tí wọ́n máa fi máàkì tí wọ́n máa fi assess àwọn ìdánwò eléyii tí a ṣe. So, o mean pé láàrín ìgbà yẹn, a lọ mú nǹkan mi ṣe, a lọ mú nǹkan mi ṣe. Gẹ̀gẹ́ bá dẹ̀ ṣe mọ̀ pé akẹ́kọ̀ọ́ ni yóò ní láti padà sílé láti lè dá sí pe kíni o, kó, kó lọ struggle láti jàma jàma kó ba lè at least kóun náà tìẹ̀ padà fi rí nǹkan mú wa lé. So o mean pé irú táìmù yẹn, à ń dúró dè nǹkan, àmọ́ láti àra ń pé ká kọ̀ máa wá, ká kọ̀ ká kọ̀ wá wà láláini nnkán ta máa ṣe. So oní kálùku nkọ, yóò fọn sí ìgboro láti lè lọ já sí npe kíni o? Kóun náà tìẹ̀ lọ make owó kó ba lè tún dé ṣe pé kíni o, kí ètò ọkọ̀ rẹ, ètò ọkọ̀ rẹ kó ba lè tún tẹ̀síwájú. So ó depend, sà, lórí nǹkan tí èèyàn bá, lórí nǹkan tí èèyàn bá ní dàdúró lórí, lórí nǹkan tí èèyàn bá ní dàdúró lórí. Fún bí àpẹẹrẹ nísinsìnyí, ẹ́ èèyàn tó já sí pe kíni o, ó ń re tí àlejò àbí ó ń rí tí èèyàn kan náà wọn wá pè pé, "À, lágbájá, mò ń bọ̀ ní ago báyìí." Ṣé ẹ mọ̀ pé a dè wà ká ní nísinsìnyí a wà níbí ago kan ẹni yẹ wá pè pé, "À, lágbájá, mò ń bọ̀ níbí àbí ago mẹ́rin." So ó mean pé láàrín ago kan sí ago mẹ́rin, a nílò láti dúró, a nílò láti pe kíni o, láti dúró. Ìyẹn ni pé kíni o, ká kóraró látara ń pé kíni o èèyàn tó ń bọ̀ kó níba lè miss wà. So láàrín ìgbà yẹn, a sá máa nílò láti ṣe one or two things látara ń pé kí àkókò yẹn ko kan máa sófo. So irú, irú èèyàn, irú émi so mọ̀ kan lè wá nǹkan láti máa ṣe látara ń pé kíni o kí àsìkò mi kó má bá lọ lálái se pé boya pé mo rí nǹkan fi ṣe. So eléyii náà jẹ́ nǹkan tí mo lè sọ sí irú ìbéèrè báyìí. So nkan-- ṣókí náà ni pé kíni ó, ó depend, ó ní ṣe pẹ̀lú nǹkan tí èèyàn bá ń ṣe ní ọwọ́ àbí kó yé báyẹ́ kò jẹ́ bó ṣe jẹ́?